Sọ fún wa nípa ọjọ́ tí orí, orí rẹ yọ. Àwọn ilé ijọ hun ti ilé ìdárayá ní ọjọ́ kan tí mo lọ sí ilé ọ̀rẹ́ mi. Ó ní oríṣiríṣi àwọn ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ ilé ìfowópamọ́ yàrá ìgbà yẹn ni mo lọ sọ wípé orí mi yọ, àmọ́ ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ láti sìnú mi wẹ́wẹ́ gbẹ́ni.

Ṣé o ní àgbàlá ọjọ? Àgbàlá ọjọ jẹ́ nǹkan ti o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ ènìyàn. To dé kí ènìyàn ki o máa ṣé náà. Àkọ́kọ́ láwọn àgbàlá ọjọ o wà inú àwọn àkókò ti o dára náà. Wọ́n dẹ báa wa ṣe àgbàlá ọjọ, ibẹ̀ ni mo máa ń jókòó sí, a de máa ń gbé oríṣiríṣi àwọn nǹkan kan sí ibẹ̀ náà.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ jù. Ọ̀nà tí mo mọ jù ni ọ̀nà tí ó lọ sí ilé ẹ̀kọ́ mi nígbà yẹ̀n lohun, nítorí pé ibemo gbẹ́dàgbà, mo de maa n lọ sí ibẹ̀ ní oríṣiríṣi ọ̀nà náà. Eleyi wà nínú ibi tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn ní gidigidi, o de wáa ńa àwọn ti o ṣe pàtàkì gun mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àwọn eleeyi ná síbẹ̀.

Èdè wo ni ó fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ní èdè Spanish. Àwọn èdè wọ̀nyí jẹ àwọn èdè tí mo fẹ́ràn gẹgẹbi ènìyàn, modern ríi dájú pé mo ṣe àwọn eléyi náà iyẹn ni ọ̀nà tí o tọ àti ní ọ̀nà tí ó yẹ, tí o sì jẹ ǹkan tí o ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹgẹbi ènìyàn, tó jẹ́ pé àwọn èdè wọ̀nyí jẹ àwọn ìdí tí o ṣe pàtàkì ìsinmi.

Báwo ni o ṣe máa ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà? Láti máa bá àwọn ọmọdé sọ̀rọ̀ ní ọ̀nà tí ó yàtọ̀ sí ti àgbà jẹ́ ǹkan tí ó dára bí à dẹ̀ se maa n ṣẹ àwọn eleyii dẹ wà nínú àwọn nkan ti mo fẹ́ràn nínú oríṣiríṣi àwọn ǹkán bi eléèyi jẹ́ ǹkan tí ó dára náà.

Lérò rẹ ṣe afẹ́fẹ́ tutù ṣe pàtàkì tó. Afẹ́fẹ́ tutù ṣe pàtàkì, ó jẹ ǹkan tí ó dára márùn juro pé ilé jẹ ǹkan tí ó yẹ kí ènìyàn kí má gba s'ara ní igbon, bóyá ní aṣalẹ tàbí ní ìrọ̀lẹ́. Àwọn eleyi jẹ ǹkan tí ó dára, àmọ o lè má fa òtútù ní àárọ̀ àmọ àwọn afẹ́fẹ́ tútù wọn jẹ ǹkan tí ó dára.

Lẹ́rú rẹ̀ kí nìí gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà. Òrisìírísìí àwọn ǹkan kan ni a máa ń ṣe lè nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà. Àmọ́, ó ní àwọn ǹkan tí yóò wà níbẹ̀ tí a gbọ́dọ̀ fi lé ọmọdé lọ́wọ́ nítorí pé ǹkan tí ó dáa fún wọn ni àwọn ǹkan tí ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà si ni.

Ènìyàn mélòó ni ọ wà ní agbègbè rẹ, mẹ́lọ̀ọ́ ni o sì mọ̀? Àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi jẹ́ àwọn ènìyàn tí ó pọ̀ díẹ̀. Àwọn alábàgbé nínú ilé tí mò ń gbé wà, àwọn ni kán ní mo mọ̀ ju. Àmọ́ mo máa ń rí ojú àwọn ènìyàn ní gbogbo ìgbà náà tí mo dẹ̀ mọ̀ wípé agbègbè tí mo wà ni wọ́n ń gbé.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Láti máa ṣe àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó dáa tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà, mo dẹ máa n ṣe àwọn eleyi náà ní ọ̀nà ti o si jẹ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn ṣe máa ṣe àwọn eleyi náà ti o dá pé tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó dẹ máa ṣe náà.

Níbi òrè, àṣà wo ni o gbọ́dọ̀ máa bá lò? Oríṣiríṣi àwọn àṣà ni ó jẹ́ ǹkan tí ó wà tí a lè máa darí pé a máa ń ṣe àwọn orí náà ní gbogbo ìgbà. Àwọn àṣà wọ̀nyí máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà, tí àwọn ènìyàn lè máa rí dájú pé a máa ń ṣe àwọn eleyi náà tí ó sì jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe iná síbẹ̀.

Sọ fún wa nípa ìṣe tí àwọn ọmọdé ń ṣe nílé. Àwọn ọmọdé máa ń ṣe àwọn iṣẹ́ tí wọn kò lè dé ní nítorí pé àwọn iṣẹ́ wọ̀nyí jẹ́ àwọn iṣẹ́ kan tí kò dára níyì tí a máa ń ṣe. Àwọn ọmọdé náà ní gbogbo ìgbà tí ayebawa láti ma ṣe àwọn eleyi náà síbẹ̀.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà. Ẹ̀wà jẹ́ oúnjẹ kan tí ó dára. Ìyẹn ẹ̀wà àti ìrẹsì nígbà tí a bá papọ̀ àwọn eléyìí dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gan-an. Gẹgẹbi ènìyàn láti ma jẹ náà tó jẹ́ pé ǹkan tó dẹ tún ṣe pàtàkì fún mi ìdí ni èyí tí èmi fi má ń jẹ àwọn ilé yìí náà ni gbogbo ìgbà tí ayé bá ṣi silẹ fún mi.

Kílò rẹ̀ ṣe ènìyàn yípadà bí í ṣe ń dàgbà, bí ènìyàn ṣe ń lọ̀rùn ó máa ń yípadà. Nítorí pé ìyípadà jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí ó dára tí gbogbo ènìyàn kí wọ́n máa ṣe lọ́wọ́. Nígbà tí ènìyàn bá ń dàgbà láti yípadà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dára kí ènìyàn kí ó máa ṣe nítorí pé ó máa ń jẹ́ kí àwọn ènìyàn dàgbà síi.

Sọ ìtàn tí ọmọ sọ fún ọmọdé. Àwọn ìtàn tí a máa ń sọ fún ọmọdé lè jẹ́ àrọbá, wọ́n lè jẹ́ àpamọ́ àbí àpagbè. Oríṣiríṣi àwọn nǹkan ni a máa ń sọ fún ọmọdé láti kọ́ wọn ní ìmọ̀ àti òye bí láti múnú wọn dùn, ó lè wá dá dúró lórí ènìyàn tí a bá ń ṣe àwọn eleyi náà sí.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ó súmọ́ ilé. Àwọn sọ́ọ̀bù tí ó súmọ́ ilé jẹ́ àwọn sọ́ọ̀bù kan tí ó máa ń wà nínú àgbègbè tí àwọn ènìyàn ń gbé. Won dẹ maa n ta oríṣiríṣi àwọn nǹkan kan ti àwọn ènìyàn nílò nínú ile náà. Àwọn sọ́ọ̀bù wọ̀nyí jẹ́ sọ́ọ̀bù kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bi ènìyàn nítorí pe mo máa n lọ síbẹ̀ lọ ra nsikan jẹ oríṣiríṣi ọ̀nà.

Sọ fún wa òwe tí àjèjì kò ní lẹ́yìi. Oríṣiríṣi àwọn òwe ni ó wà tí ó dàjẹ́ pé àjèjì kò ní lèyẹ̀. Àjèjì ń tẹ́lẹ̀ pé nígbà tí àwọn ènìyàn bá ń sọ̀rọ̀, wọ́n máa ń sọ̀rọ̀ ní òwe àti bóyá ní ìlànà tí ó jẹ́ pé àwọn ènìyàn mi wọ́n ò ní lè yé wọn.

Báwo ni ọjọ́ yẹn ṣe yàtọ̀ ní àkókò ọjọ́ àti ní àkókò ẹrù? Oríṣiríṣi àpò ni ó máa ń ṣẹlẹ̀. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn àkókò ẹrùn ní gidigidi nítorí wipé kò sí òtútù, kò dẹ̀ sí òjò. Nípa ìdí èyí, mo fẹ́ràn àmọ́ wọ́n máa ń yàtọ̀ ní gbogbo ìgbà. Daduro lórí bíi ojo ba se ri.

Sọ fún wa nípa ẹ̀fọ́ àti ìlera àwọn ẹ̀fọ́ àti ìlera jẹ nkan ti wọn wa papọ̀ ti wọn dẹ jẹ nkan ti o ṣe pàtàkì. Àwọn ẹ̀fọ́ wọ́nyi ni àwọn ènìyàn máa ń jẹ nígbà tí èèyàn bá ní àwọn ìdàrákó ni ara wọn, tí ó lè máa ń jẹ́ kí ara wa ni pé pé lè wọ dávlórí àwọn ẹ̀fọ́ tí wọ́n fẹ́ jẹ náà.

Kí ni o máa ń sọ fún ara à rẹ nígbà tí ogun ń gbọ́dún? À nígbà tí mo pé ogún ọdún mo yarí pé, mo sọ fún ara mi àwọn orísìírísìí ǹkan-kan tí mo nílò láti ṣe. Mo ní láti ri dájú pé, à, mi ò ronú nítorí àwọn ǹkankan tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Ọrọ wo ni ẹnìkan nínú ìdílé yín máa ń sọ nígbà gbogbo. Ẹnikan nínú ìdílé mi tí o máa ń sọ̀rọ̀ kan tí ó dára ni baba mi. O sọ oríṣiríṣi àwọn ǹkan fún mi tí ó dẹ máa ń kọ mi ní ìmọ̀ àti ẹkọ tí o yekoro náà torí pé o dẹ jẹ ǹkan tí o dáa kí ènìyàn kó máa ṣe.

Lero ẹ̀ kí ni òtítọ́ inú, Túnmọ̀sii. Òtítọ́ inú jẹ́ ohùn to ṣe pàtàkì eléyìí jọ mọ́ òtítọ́ tí ènìyàn mọ̀ àbí tí ò fẹ́ sọ fún àwọn ènìyàn. To dé jẹ́ ǹnkan tí ó dára ná. Nígbà mìí tí ènìyàn bá mọ oríṣiríṣi àwọn nǹkan kìí ṣe gbogbo ènìyàn ni ó fẹ́ sọ, a dè máa ṣe àwọn eléyìí náà ṣe bẹ́ẹ̀ to de jẹ́ ǹnkan tí ó dára náà.

Lérò rẹ̀, báwo ni o ṣe máa rí kí àwọn ọ̀dọ́ lọ sí ìlú kékeré. Láti kí àwọn ọ̀dọ́ máa lọ sí ìlú kékeré jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Láti lọ kọ́ ìgbọn, láti lọ kọ́ ìmọ̀ àti láti lá jẹ pé wọ́n ṣe gbogbo nǹkan kan tí wọ́n nílò láti ṣe ní ọ̀nà tí ó ṣi ǹnkan tí ó dára. Kí ènìyàn kí o maa ṣe náà síbẹ̀.

Sọ fún wa bí o ṣe kọ ohun tí kò rọrùn fún ọ ní ìbẹ̀rẹ̀, àwọn oríṣiríṣi àwọn nnkankan ni ó rọrùn fún mi láti ibẹ̀rẹ̀. Amo mo máa ri dájú pe mo maa n ṣe àwọn eléyìí náà ti dè jẹ́ ǹnkan tí ò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn gbọ́dọ̀ láti lọ ṣẹ nǹkan síbẹ̀ mo dè máa ri dájú pe, mo ní àkíkanjú, mo dè ni aforiti ní orí àwọn eléyìí náà síbẹ̀.

Kí ni o n rèti nísinsìnyí? Ènìkàn tí mo n rèti nísinsìnyí ni bàbá mi. Bàbá mi jẹ́ ènìkàn tí mo fẹ́ran gidigidi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ ènìyàn kan tí ó se pàtàkì sí mi náà. Àmọ́, kò sí láyé mọ. Eleyi dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń gbomije lójú eyan gẹ́gẹ́ bí ènìyàn, tò dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn náà.

Sọ fún wa nípa ìgbà tí o súnmọ́ ní ibi tí o kò mọ̀. Àwọn ibi tí mi ò kó mọ̀ tó jẹ́ pey mo sọnu nígbà tí mo lọ sí ìlú Abuja, ní ìpínlẹ̀ kan wa ní àwọn agbègbè ibi kan ní ìlú Abuja ni mo sọnu, àmọ́ mo bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n de ṣàlàyé ọ̀nà fún mi ní yegeyege náà.

Àwọn wo ni mo fẹ́ràn jù, àwọn tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá wọ irú àwọn aṣọ àwọn pupa wọ̀nyí, ó jẹ́ ǹkan tí ó máa ń dára ní ara mi náà. Idi niyẹn ti mo fi fẹ́ràn wọn oun náà ni gbogbo ìgbà. Àwọn àwọ̀ pupa jẹ́ ǹkan tí mo fẹ́ràn.

Sọ fún wa nípa ìmọ̀ tí ó bí ọ nínú gidigidi oríṣìíríṣìí àwọn nǹkan tí wọ́n máa ń bí òun gbà bo nígbà tí àwọn ènìyàn bá ń pa irọ àbí nígbà tí wọ́n bá ń lo àwọn ọgbọ́n ẹwẹ̀ láti fi gba nkan ní ọwọ́ mi eley dẹ̀ jẹ ǹkan tí o maa mú ínú bi mi ní gidigidi náà tí mi ò dẹ̀ kúrò nínú ní orí rẹ̀.

Lérò rẹ kí ni o sọnù ní agbègbè rẹ? Àwọn kọ̀ọ̀kan jẹ́ nǹkan tó máa ń sọnù, àwọn wáyà iná jẹ́ nǹkan tó máa ń sọnù ní gbogbo ìgbà. Nítorí pé àwọn ènìyàn máa ń gé àwọn eléyìí ní àwọn àgbègbè, eléré àwọn nǹkan tí àwọn ènìyàn máa ń sọnù lórí náà ní gbogbo ìgbà máa ń ṣiṣẹ́. Ògo jẹ́ nǹkan tó dára, kẹ́dùn kí ẹ máa ṣẹ́.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò jẹ́ nǹkan tí o máa wọ́n diẹ. Àmọ̀ àwọn ohun èlò kàn dá lólóru oríṣiríṣi ọkàn. Bí mo bá ti ń bá bàbá ṣe bẹ̀rẹ̀ àbí ṣe ohun mí ń máa lọ sí ọjà láti kọ dájú pé mo rí ìpèsè ohun àwọn ohun èlò tí ó lè jákó tó ṣe pàtàkì fún mi.

Kí ni ò ń sọ nígbà tí o bá tọrọ àforíjì fún àṣìṣe? Láti tọrọ àforíjì fún àṣìṣe jẹ́ ǹkan tó ṣe pàtàkì nígbà tí mo bá mọ̀ díẹ̀-díẹ̀ ní pé lóòótọ́ tí mo bá ṣe àṣìṣe, màá tọrọ ìdáríjì ní gbogbo ìgbà, àní tí ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ẹni tí màá ṣe.

Yàrá wọ nínú ìdí rẹ̀ ni ó fẹ́ràn jù yàrá tí mo fẹ́ràn jù nígbà tí ó jẹ́ yàrá kan ti òdàràdà, yàrá ibùsùn mi, yàrá tí ó tutù tí ó lẹ́wà. Idi niyen ti mo se fẹ́ràn kari náà waa nini iyara náà.

Ṣé o máa ń ṣe yoga? Àwọn nnkán bíi àwọn yoga máa ń wà lọ́wọ́, mo fẹ́ràn láti máa ṣe. Nígbà tí yoga wà lọ́wọ́, kí n tó ṣèpà dàgbà, mo ti máa ń ṣe àwọn eléyìí náà. Nígbà náà, mo ti sọ ẹ́ pé kí ó dára tẹ́lẹ̀ kí èmi kí máa ṣe àwọn ohun eléyìí náà. Ọ̀dọ̀ dára tí máa ṣe ìdárayá fún ara mi náà, ìdí nìyẹn tí mo bá ṣe àwọn eléyìí náà síbẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà?

Sọ fún wa nípa àwọn èso tí mo mọ̀ pé tí ó dára fún ara. Àwọn èso tí ó dára ní ara ni àwọn èso bí aba, aba jẹ èso kan tí ó dára tí eyan bá jẹ ó má jẹ kí ibà kí ó kúrò ní ara ènìyàn.

Báwo ni iṣẹ́ ilé ṣe pè nínú ìdílé yín? Bi a se máa ń pín iṣẹ́ ilé nínú ìdílé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. A dẹ̀ máa ń pín àwọn eleyi ní ọ̀nà tí ó ṣe jẹ́ nǹkan tí ó dára náà. Nítorí pé pín àwọn iṣẹ́ yi jẹ nǹkan tó yẹ kí ènìyàn kí o maa se ní gbogbo ìgbà náà síbẹ̀.

Ṣàlàyé bí a ṣe máa ń rí pàṣẹ ṣe eré ìdárayá lójoojúmọ́. Àwọn eré ìdárayá jẹ́ nǹkan tí mo fẹ́ràn pẹ̀lú máa ń ṣe àwọn n lé inú mi ní ọ̀nà tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn, eré ìdárayá lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó dára láti ríi dájú pé mò ń ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn náà.

Kí ni mo máa ń mu ọ rẹ rìn? Oríṣiríṣi àwọn nkan ni ó máa ń mú mi rẹ́rìn gẹ́gẹ́ bí ènìyàn. Kí ọ̀dàjà àwọn nǹkan kan ti dà ńá. Ki ènìyàn ki o maa rẹrin jẹ nkan ti o dára ò dẹ máa ń ṣe àwọn èleyii ní ọ̀nà bọya nígbà tí àwọn ènìyàn bá sọ nǹkan tí ń pa yin l'ẹrin àti àwọn àlọ́ àpá idẹ́rìn náà. Ìgbà wọ̀nyí ni mo máa ń rẹ́rìn.

Ṣé o ti ṣìná ré rí? A gẹ́gẹ́ bí ènìyàn, mo jẹ́ ẹnìkan tí ó ti ṣìná ré. Nígbà tí mo lọ sí ìlú mìíràn tí o je pẹ́ mi ò tíì rí lórí, ìgbà tí mo ṣìna dẹ̀ jẹ́ ìlú Àbújá. Ígbà yìí, mo dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìgbà yìí ni mo dẹ̀ sìn dé ilé. Nípa ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó ti ṣìná ré náà ní ọ̀nà náà.

Sọ fún wa ohun tí o yi padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé. Ẹ̀rọ ayélujára ti mu kí oríṣiríṣi àwọn nǹkan wọ̀n tí ó wà nínú ayé kí wọ́n di irọrun fún àwọn ènìyàn. Ẹ́lẹ̀yi dẹ́ ǹkàn tí o darà náà mo de máa ń ṣe àwọn eleyi náà ní gbogbo èèyàn tí aye e bá wà fún gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe àwọn eleyi náà si bẹ́ẹ̀.

Lérò rẹ kíni ìwà ọmọlúwàbí? Ìwà ọmọlúwàbí jẹ́ ìwà kan tí ó ṣe pàtàkì náà ni ọ́pọ̀ eleyii de je nkan tí o dára ti o de ye kí ènìyàn kí ó máa ṣe. Ìwà ọmọlúwàbí wọ̀nyí wà nínú àwọn ìwà kan tí o dára o de je ìwà kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ẹlẹyi náà síbẹ̀.

Sọ fún wa nípa eré ìdárayá. Eré ìdárayá jẹ́ eré kan tí ó ṣe pàtàkì náà tí ènìyàn dẹ̀ máa ṣe. Lárí dájú pé gbogbo ara ènìyàn jí ni. Gẹ́gẹ́ bí náà, náà kan tí ó ṣe pàtàkì náà ènìyàn dé máa ń ṣe lẹ́nu gbogbo ìgbà. Nígbà tá a máa ń sọ̀rọ̀ nípa ìdárayá náà síbẹ̀, tó jẹ́ pé nǹkan tí ó dára láti máa ṣe nìyẹn.

Báwo ni iṣẹ́ náà? Ìdáàbòbò ara ẹni, ìdáàbòbò ara ẹni jẹ́ pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn ni màá ń ṣe. Òun, ìdí iná, ẹfọn jẹ́ ǹkan tí ó bá ń jẹ èèyàn bóyá ní òru àbí nígbà tí ẹfọn bá wà nínú ilé. A máa ń lo oríṣìíríṣìí àwọn nǹkan tí a máa fi ń pa ẹ̀fọn náà láti ṣe ìdáàbòbò ara mi.

Èròjà wo ní ó máa ń lò jù? Èròjà tí mo máa ń lò jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa lò náà ní gbogbo ìgbà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò bí àwọn magí, ata àti oríṣìíríṣìí àwọn nǹkan bẹ́yẹn náà síbẹ̀.

Kí ni o máa sọ fún ẹni tí kò sùn dáadáa? Nígbà tí èèyàn ò kì ń sùn dáadáa, ènìyàn nílò láti jẹ àwọn èso. Èso jẹ nǹkan tí ó dára náà tí ó dẹ dára fún agọ ara ènìyàn. Àwọn èèyàn dẹ̀ máa ń jẹ àwọn eléyi náà síbẹ̀, tó jẹ pé nǹkan tí ó dára, tó dẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà sì ni.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Láti fi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò jẹ́ nǹkan ti o dára ní ìgbà ayẹyẹ tàbí ní ìgbà ọdún. A máa ń ṣe àwọn eleyi to dẹ jẹ nǹkan tí àwọn ènìyàn máa ń ṣe ní gbogbo ìgbà náà torí pé nǹkan tí ó dára láti máa ṣe nínú láàárín àwọn ènìyàn.

Kí ni o máa ń kọ́ bí bá wà láti jáde ní ilẹ̀ kíákíá? Oríṣiríṣi àwọn nkan ni mo ma n ko ti o ba bá wù mí láti jáde kíákíá nítorí pé eleyi jẹ nǹkan tí ó dára tio de ye kí o ma ṣẹ náà. Àwọn eleyi na de wa nínú nkan ti o ṣe pàtàkì láti ma ṣe náà gẹgẹbi ènìyàn.

Lérò rẹ báwo ni orin ìgbà yìí ṣe rí? Orin ìgbà yìí jẹ́ orin kan tí kò fi bẹ́ẹ̀ dára nítorí pé àwọn ènìyàn ń kọnu ní ọ̀nà tí kò bójú mu. Oríṣiríṣi àwọn orin tí kò dẹ ní itumọbni wọ́n máa ń kọ ní ìsinsìnyí. Àmọ́ orin àtijọ́ ni orin kan tí ó dára.

Sọ fún wa nípa ẹ̀bà tí garri, ẹ̀bà àti garri jẹ ǹkan tí ó dára náà, nítorí pe o dẹ wa nínú nkan ti mo fẹ́ràn láti máa jẹ, lẹ́yìn tí mo fi máa jẹ àwọn ọ̀lẹ náà. Nítorí pé ẹ̀bà àti garri jẹ ǹkan tí ìwọ́n jọsọ̀ra wọn pọ̀, ó dẹ wa nínú nkan to maa n funyan ni okun àti agbára.

Sọ fún wa nípa ọkọ̀ tí ẹ ń gùn lọ sí ìlú. Àwọn ọkọ̀ tí a máa ń gùn lọ sí ìlú jẹ́ ọkọ̀ oríṣìíríṣìí, lè wọ dá dúró lórí owo tí èèyàn bá ní láti gùn àwọn ọkọ̀. Àmọ́ gbogbo àwọn ọkọ̀ wọ́n jẹ́ ti ó dára náà. Tó dẹ̀ yẹ kí èèyàn kí ó máa gùn ní gbogbo ìgbà máa ń ṣẹlẹ̀ tó bá ń ṣe pàtàkì.

Báwo ni èrò tuntun ṣe yí iṣẹ́ tí o mọ̀ padà? Èrò tuntun ní máa ń yí èrò padà. Ní torí pé bóyá nígbà tí mo bá ronú sí àwọn nǹkan kan tí ó wù mí láti ṣe tí ò dẹ̀ lọ sí ọ̀nà náà, mo máa ń ronú lórí àwọn ǹkan mìíràn, ó yé dọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ́ gbogbo ìgbà.

Ṣé o maa rín ni àlàáfíà? Láti máa rin ni àlàáfíà jẹ nǹkan tí ò dára, mo de maa ri dájú pé mo máa n ṣe eléyìí náà gẹ́gẹ́ bí ènìyàn. Ba ṣe n rin ni àlàáfíà jẹ nǹkan ti o dára náà, mo de máa n rin ni àlàáfíà ni ọnà ti o tó àti ni ọnà ti o sí yẹ náà, lalaisi ìjà tàbí aawọ larin àwọn ènìyàn.

Bí mo bá lè padà, pàdé ẹni kan kò sí mọ, ta ni o má jẹ? Ẹni kan tí mo fẹ padé ni bàbá mi, nítorí pé ó jẹ ẹniyan kan tí mo nifẹ ni gidi gidi, ó dẹ ti ṣe oríṣiríṣi àwọn nǹkan fún mi náà tí o ti ràn mi lọ́wọ́ nínú ayé. Ìdí niyẹn tí mo fi nifẹ sí, àti láti bá pàdé ní ìgbà mií náà sí bẹ́ẹ̀.

Sọ fún wa ìtàn tí ìyá àgbà tàbí bàbá àgbà rẹ máa ń sọ. Àwọn ìtàn wọ́n jẹ́ àwọn ìtàn kan tí ó dà nígbà tí mo wà ní kékeré. Wọ́n máa ń sọ ọ̀ ṣíṣe àwọn ìtàn fún wa náà. Tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà kí a gbé nù. Gẹ́tò láti kọ́ mi ọ̀ràn kan lọ́wọ́ ń dẹ́dẹ́. Àwọn ìtàn wọ́n de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni a máa ń sọ nígbà tí a bá kí ẹnìkan kú oríre láti máa kí yàb kú oríre jẹ́ nǹkan tí ẹni ó dára bá nígbà tí wọ́n bá ń ṣe àjọyọ̀ ayẹyẹ àbí àwọn nǹkan tí ó ṣe pàtàkì náà. Ìgbà wọ́n yìí ni wọ́n máa ń kí wọ́n kú orí ẹ nígbà tí wọ́n bá ń ṣe àwọn ọdún yìí ọ̀nà tí dára. Lè jẹ nǹkan kan ti o ṣe pàtàkì?

Ṣé ò ní ọgbà? Ọgbà jẹ́ ǹnkan tí ó dára. Mò dẹ ní ọgbà náà. Mo máa lo ọgbà ní oríṣiríṣi ìgbà. Lọ́pọ̀ àwọn ìgbà ni a máa ń gbin oríṣiríṣi àwọn ǹnkan kan tí mo fẹ́ràn sií náà. Mo dẹ máa rí dájú pé mo máa ṣe àwọn ǹnkan tí mo nílò láti ṣe ní gbogbo ìgbà náà ṣibẹ. Nǹkan tí ó dára láti máa ṣe ẹ̀ ní gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà.

Oṣù wo ni a bí ọ, oṣù tí a bí mi jẹ́ oṣù ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ oṣù kan tí mo fẹ́ràn náà. Tó jẹ́ pé lé lẹ́wa náà tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣe ìmùlẹ̀ náà. Ọ̀ṣù ta bí ní lè jẹ́ oṣù kan tí ó dára náà ni oṣù kejì ọdún tí a máa ṣe Òṣùn erelé.

Àlàyé ọjà tí o máa ń lọ, ọjà kan tí mo máa ń lọ jẹ́ ọjà kan tí o ṣe pàtàkì náà. Mo dẹ máa ń lọ sí àwọn ọjà wọ̀nyí nígbà tí aye bá fún mi láti máa lọ náà. Nígbà tí n bá fẹ́ ra àwọn ǹnkan, àbí nígbà tí n bá ní àwọn ǹnkan tí mo fẹ́ ṣe, mo máa ń lọ sí àwọn ọjà wọ̀nyí. Ó dẹ́ ọjà nǹkan tí ó dára láti máa ṣe.

Sọ fún wa nípa fóònù àkọ́kọ́ rẹ. Fóònù àkọ́kọ́ mi jẹ́ fóònù kan tí a mú sí tànná sọ́be. Fóònù kékeré ni tí mo dà máa ń lò nígbà yẹn láti fi gbọ́ orin àti láti fi pe àwọn ènìyàn náà. Àwọn elédè jẹ́ nǹkan tí ó dàra tio de yi ènìyàn kí o máa ṣe náà síbẹ̀ àti àwọn nkankan ti o de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn náà síbẹ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí, ọkọ̀ ojú omi jẹ́ ohun tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ máa ń ṣe àwọn eleyi náà, ti o dẹ yẹ ki ènìyàn ki o máa ṣe àwọn eleyi náà ni ọ̀nà ti ó ti jẹ́ ohun tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ọkọ̀ ojú omi wà nínú nǹkan tí mo ti gun ní oríṣiríṣi ìgbà.

Sọ fún wa nípa ọjà ńlá tí o ti lọ rí, àwọn ọjà ńlá wọ̀nyí wanáà ṣe pàtàkì náà. Nítorí pé eleyi jẹ nkan ti o dára wa, mo dẹ máa ń lọ sí àwọn ọjà láàrín ní gbogbo ìgbà tí ń. Ayé bá wà bíi ọjà Aba, ọjà Ibadan, àwọn ilé ìjàǹkan tí o tóbi tí mo ti lọ rí tí oríṣiríṣi àwọn kòkòrò ni wọ́n ti ń tà níbẹ̀ náà.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin iyàrá ọkọ? Mo si máa ń tẹ́lẹ̀ òfin iyàrá ọkọ jẹ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Lẹ́ẹ̀mọ ọn ṣe ò hun lẹ́yìn náà ìyẹn ní ọ̀nà kì totọ̀. Nígbà tí mo bá wà nínú ọ̀nà, máa dárí kí mo bọ̀ fún àwọn òfin wọ̀nyí tí ó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ẹnìkan kí i mo máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀.

Ṣé o fẹ́ràn tií tàbí ohun mìíràn? Ṣàlàyé bí o ṣe máa ń ṣe é. Tií jẹ́ nǹkan tí mo fẹ́ràn ni pé ó máa ń fún mi ní okun mi àti agbára náà. Aà, mo dẹ̀ máa ń ṣe àwọn eleyìí, mo máa ń mọ àwọn eleyìí náà ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára ti ó dẹ́ yẹ̀ kí èèyàn kí ọmọ ṣe.

Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti ìgbà èwe. Ìrìn-àjò kan tí mo rántí láti ìgbà èwe ni ìgbà tí mo lọ sí ìlú Ìdàǹrè, tí ó dẹ̀ jẹ́ ìrìn-àjò kan tí kò nira díẹ̀. Àmọ́ nígbà tí mo parí eléyìí eléyìí jẹ́ nǹkan tí ó múnú mi dùn, gẹ́gẹ́ bí ènìyàn náà ṣẹ̀ bẹ́ẹ̀ tí ó dà jẹ́un kan tí ó dára.

Ṣé o máa n ṣe sùn ni ọsán? Láti máa sùn ní ọsán jẹ nkán ti mi máa ń ṣe. Nígbà mìíràn tí àye rẹ bá ṣi sílẹ̀, mo máa ri dájú wípé mo máa ń ṣe àwọn èleyí. Ní ọ̀nà ti o tọ àti ní ọ̀nà ti ó yẹ́ náà nítorí pe nǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn ki o máa ṣe ni. À ní ọ̀nà tó dára, mo máa ń sùn ní ọ̀sán torí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn.

Lẹ́rù rẹ kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Nńkan tó ṣe pàtàkì jù nínú ayé ni àlàáfíà. Nígbà tí ènìyàn bá ní àlàáfíà nínú ẹ̀mí àti nínú ara, àwọn oríṣiríṣi àwọn nǹkan wọ̀n tí ó kù ó jẹ́ nǹkan tí kò ní nira fún ènìyàn bẹ́ẹ̀. Elégèdè jẹ́ nǹkan tí ó dára náà.

Irú fọ́ọ̀nù alágbèéká wo ni ò ń lò? Fọ́ọ̀nù alágbèéká tí mo máa ń lò jẹ́ fọ́ọ̀nù kan tí ó dára. Mo lè máa ń lo àwọn eléyì ní gbogbo ìgbà tí aye bá ṣí sílẹ̀ náà. Fọ́ọ̀nù tí ilé-iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde ni nǹkan tí mo máa ń lò. Mo dẹ̀ máa ń lo àwọn eléyìí ní ọnà tí ó sì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn yàrá máa ń lo àwọn eléyì náà ní gbogbo ìgbà.

Gíga tí ó ga tó, gíga tí ó mọ ga tó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gbogbo ẹni bí ènìyàn. Wọn dẹ̀ máa ń ṣe àwọn ẹyẹ ìyàrá ènìyàn ní àná sí ọ̀tá àti ní àná sí yẹn. Ó sì yẹ kí wọ́n lè jẹ́ nǹkan tí ọ̀dàrà náà. Mo dẹ̀ jẹ́ ènìyàn kan ti ó ga ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí ilé wà náà, nǹkan tí ó jẹ́ kí ènìyàn kí wọ́n ní ìfẹ́ sí i náà.

Ṣé ó máa wọ́pọ̀ àwọn oníbàárà tuntun? Áti máa pe àwọn oníbàárà tuntun jẹ́ ǹkan tí ó dára, wọ́n dẹ̀ máa ń ṣe àwọn eleyìí náà. Ìyẹn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ̀, nítorí pé kí ọjà kí ó máa gbòòrò si, ènìyàn nílò láti pe àwọn oníbàárà tuntun, tó dẹ̀ wà nínú àwọn nkan tí mo máa ń ṣe náà síbẹ̀ rí.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn. À, ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ nísìínyi mo ní oríṣiríṣi ọkọ̀ tí mo ṣe máa ń lò náà, tí mo dẹ̀ máa ń fi lọ sí ibi iṣẹ́ díẹ̀ yẹn tí mi ò fi ní ọkọ̀. Àmọ́ eléyi dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe àwọn eleyi náà síbẹ̀ to dẹ̀ jẹ́ nǹkan tó dára láti máa ṣe nì.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi jẹ́ ẹbí kan tí mo fẹ́ràn. Wọ́n dẹ̀ máa ń ṣe àṣà kan tí ó pọ̀. Àwọn àṣà oríṣiríṣi ni wọ́n máa ń ṣe. Àwọn àṣà bí ìjẹ́ṣu iléyá àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀, wọ́n máa ń ṣe àwọn ilé ní gbogbo ìgbà. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àwọn ilé ní ọ̀nà ní gbogbo òru.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Ọjọ́ mi máa ń parí ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tí mo ní ẹ̀mí dídùn, mo dẹ̀ máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà ní gbogbo ìgbà nítòrí pé nǹkan tí óò dára láti máa ṣe ni. Nípa ìdí èyí, a, gbogbo nǹkan máa ń lọ ní dédé fún mi gẹ́gẹ́ bí èèyàn ní gbogbo ìgbà.